Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Bí mo ṣe máa ń kojú ìṣòro ní iṣẹ́ yàtọ̀ sí bí ìṣòro náà bá ṣe rí sí. Nítorí ní ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ pé ìṣòro a máa yàtọ̀ síra. Ìṣòro kan tí mo rántí nípa iṣẹ́ tí mò ń ṣe tẹ́lẹ̀ ni, ìgbà tí mò ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tí a ti ń ta òróró. Òróró ni ilé iṣẹ́ yẹn ń tà tí mo sì jẹ́ ìkan lára olùtajà fún ilé iṣẹ́ náà. Ni ọjọ́ náà lọ́hùn, ni wọ́n gbé ọ̀gá tuntun wá sí ilé iṣẹ́ títí ọ̀dọ̀ wa tí wọ́n sì ní pé kí àwọn òṣìṣẹ́ wà ní abẹ́ rẹ̀. Nígbà tí ọ̀gá náà dé, ọ̀gá náà bẹ̀rẹ̀ sí ní, bẹ̀rẹ̀ sí ní ṣe ì-ì-ìmú-ìmúkúrò àwọn òṣìṣẹ́ kọ̀ọ̀kan kúrò ní ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ tí ó sì ń gbé wọn sí ibòmíràn. Ó dìgbà náà ni ọ̀gá náà pè mí tó sọ fún mi wípé òun yóò gbé mi kúrò ní ibi tí mo ti ń ṣiṣẹ́ yìí ó, tí òun yóò gbé mi lọ sí ibòmíràn. Èmi sì sọ fún un wípé, kò burú pé ibi tí ó bá gbé mi sí kí ó jẹ́ kí n mọ̀. Ṣà dédé dé ni mo rí wípé ibi tí ọ̀gá yìí gbé mi sí ó jìnnà gan. Tọ́ jẹ́ wípé ó dàbí láti mẹ́ẹ̀lì kíní títí dé mẹ́ẹ̀lì ọgọ́rùn ún ni ibi tí ọ̀gá náà gbé mi lọ sí tí ó sì wọ̀n sí ojú oníkálukú gbangba gbangba wípé ṣe ni ọ̀gá náà fi nǹkan bẹ́ẹ̀ ṣe àbúrú sí mi. Mo sì sọ fún un wípé kò burú. Mo lọ sí ibi tí ọ̀gá náà ní pé kí n lọ ti máa ṣiṣẹ́. Nígbà tí mo dé ọ̀dọ̀ ẹni tí màá bá ṣiṣẹ́ ni ẹni náà ń wò mí títí tó sì bé lọ́wọ́ mi wí pé níbo ni mò ń gbé? Mo sì ṣàlàyé ibi tí mò ń gbé fún ẹni náà. Ẹni náà ń wò mí títí tí ó ní, "àh!" Ó ní iṣẹ́ lè kí ń ṣe iṣẹ́ tí o lè ṣe o nítorí pé iṣẹ́ yìí yóò, yóò máa pani lára ni. Nítorí tó bá ní, o máa ma wá sí ọ̀dọ̀ mi ní ojoojúmọ́ kí ago mẹ́sàn-án tó lù, o ò lè ṣe é. Nítorí pé ago a ti kọjá kó n tó dé bí. Mo ronú sí nǹkan tí ẹni náà sọ mo ní òótọ́ ni. Nítorí pé ibi tí mo ti ń, tí mo ti ń bọ̀, tí mò ń gbé ó jìnnà gan sí ibi tí wọ́n ti ní kí n máa ṣiṣẹ́. Nítorí náà bí mo ṣe kojú ìṣòro náà ni wípé mò ń bẹ̀bẹ̀ pé kí wọ́n gbé mi kúrò ní ibi tí mò ti ń ṣiṣẹ́ yìí kí wọ́n gbé mi lọ sí ibòmíràn tí mò lè ṣí, tí mò lè tètè dé bẹ̀ láìsí wípé mo, mo, mo jìnnà lọ́nà. Ṣùgbọ́n ilé iṣẹ́ sọ wípé, "nǹkan tí ọ̀gá mi bá sọ ni abẹ́ ge." Ìgbà tí mo sì rí i wípé mi ò lè ṣe iṣẹ́ náà nítorí pé àkókò a ti lọ kí n tó dé ibi iṣẹ́. Mo sì sọ fún un wípé, kò burú kí n kúkú tẹ̀síwájú ní ìwà iṣẹ́ mi. Mo sì bẹ̀rẹ̀ sí ní wá iṣẹ́ mìíràn. Kò pẹ́, kò jìnnà. Ni oṣù náà náà lọ́hùn ni mo rí iṣẹ́ mìíràn tó tún dáa ju iṣẹ́ tí mò ń ṣe tẹ́lẹ̀. Bí mo ṣe kojú ìṣòro náà nìyẹn. Ẹ ṣé o.

Ṣé o ti ṣìnà rí? Bẹ́ẹ̀ ni, mo ti ṣìnà rí. Ni ọjọ́ náà lọ́hùn, nígbà tí mo fẹ́ lọ kí ìkan lára àwọn ọ̀rẹ́ mi tí ọ̀rẹ́ mi sì ti mú bí màá ṣe rin ìrìnàjò náà tó ti fi ránṣẹ́ sí mi. Sadé dé ni mo gbéra tí mo sì bẹ̀rẹ̀ sí ní rin ìrìnàjò náà. Nígbà tí mo dé ìlú tí ọ̀rẹ́ mi náà ń gbé, ní fóònù àgbéléwò rẹ́ kú tí bátìrì kò sí ní orí rẹ̀ mọ́. Mo pe, pe, pe, pe ṣùgbọ́n kò sí ìdáhùn láti ọ̀dọ̀ ọ̀rẹ́ mi. Mo sì ti wà ní ìlú rẹ̀ ṣùgbọ́n mi, mi ò mọ ibi tí ilé rẹ̀ gangan wà. Nígbà náà ni mo bẹ̀rẹ̀ sí ní rìn síwájú tí mò ń rìn sẹ́yìn, tí mò ń rìn sí ẹ̀gbẹ́, tí mò ń rìn sí ọ̀tún, ọ̀tún àti òsì tí mi ò mọ ibi tí màá yà sí. Sadé dé ní èrò kan wá sí ọkàn mi wípé, "Bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn tí wón ń kọjá lọ yìí bóyá wón a mọ ẹni tí ò ń wá." Ṣùgbọ́n orúkọ ni mò ń dá fún wọn, wón sì ń wẹ̀, wón sì ń sọ fún mi pé, "À! Akọímọye àwọn ènìyàn ló ń jẹ́ orúkọ tí mò ń dárúkọ yìí." Ṣùgbọ́n ní pàtó ta ni ẹni gangan tí mò ń wá, ó wá, ó wá dìwọ́ mi ò wẹ̀ nítorí mi ò mọ bí màá ṣe ṣe àlàyé pé ẹni báì báì, ẹni báì báì ni mò ń wá. Nígbà náà ni mo wá ronú wípé à! Ó dàwípé, ó dàwípé àwòrán rẹ̀ wà ní orí fóònù àgbéléwò mi. Mo sì ṣí fóònù àgbéléwò mi, mo sì wá mú àwòrán rẹ̀ jáde ní orí fóònù mi. Mo sì bẹ̀rẹ̀ sí ní fi wọn àwọn ènìyàn wípé èèyàn báì, èèyàn báì ni mò ń wá. Ẹni àkọ́kọ́ wo, à! Ó ní òun kò mọ ẹni báì báì o. Mo ní, à! Ók kò burú. Mo á tún bèrẹ̀ lọ́wọ́ ẹlòmíràn wípé èèyàn báì báì, èèyàn báì báì ni mò ń wá. Ẹni náà ní, à! Mo mọ ẹni báì o. Ẹgbẹ́ ilé mi ni ẹni náà ń gbé. À! Nínú mi bá dùn, mo wá ní kò burú, ẹ jọ̀ọ́, ẹ mú mi lọ sí ilé ẹni náà. Nígbà náà lọ́hùn ni a rìn dé ilé ẹni náà tí mo sì kan ilẹ̀kùn tí ó sì, tí ẹni náà sì wá ṣí ilẹ̀kùn fún mi tó sì jẹ́ ọ̀rẹ́ mi. Inú mi dùn. Mo ní à! Mo ti ṣìnà látàárọ̀. Ọlọ́run ló ní kí a ní, ẹni báì báì, ẹni báì báì kó mú wa sí ilé yín. Lo wá ní à! Pé kí n káàbọ̀. Mo wá ní pé à! Kò da kí èèyàn ṣìnà ṣùgbọ́n mo dúpẹ́ pé mo wà lọ́dọ̀ rẹ.